Ni ero temi, moti gbìyànjú láti ṣiṣẹ ile ri ah, mo dẹ, mo dẹ, mo dẹ fẹ́ràn rẹ̀ torí pé ó dá kí eyan máa ṣiṣẹ́ ilé. Iṣẹ́ ilé jẹ́ ǹkan tó da. Ah, bíi pé ká, bí, bí ká máa, ká máa tún lè ṣe, ká ro ǹkan tí ó need láti ro, bíi àwọn koríko tó máa ń gùn ilé. Aaa àwọn iyẹn náà àwọn ǹkan tó yẹ kó, kí eyan ṣe ṣá, ká ṣá máa ṣe. Àbàwọ́ ó tún láwọn ǹkan tó nira náà ó. Torí pé but a máa fojú fo àwọn kíní yẹn láti lè ṣe ǹkan tó yẹ ká ṣe.

Ṣé o máa ń wọ ìbọwọ́? Mo máa ń wọ ìbọwọ́. Ìbọwọ́ tí wọ́n ń pè ní, èdè Gẹ̀ẹ́sì máa ń pè é ní gloves. Mo máa ń wọ̀, tí mo bá ń ṣiṣẹ́ ilé mí, mo máa ń wọ̀ tí mo bá ń, boya mo ń fọ ilé ìgbọ̀nsẹ̀, tàbí mo ń ṣ'àwọn nǹkan to je pé mi ò fẹ́ kí ń, mi ò fẹ́ ṣèṣe, oun ni mo máa ń wọ ìbọwọ́ yen. O yẹ jẹ́.

Láti lè ṣàlàyé fún àwọn ọmọdé, torí pé àwọn ọmọdé o, wọ́n, wọ́n nílò ah nǹkan tí wọ́n ń pè ní patience iyẹn ṣúrù láti lè kọ wọ́n. Mo máa ń kọ́kọ́ sọ fún wọn ni pé, eh mo máa ń kọ́kọ́ kọ́ wọn ni pé, tí wọ́n bá fẹ́ so, eh tí wọ́n bá fẹ́ so okùn bàtà wọn pé wọ́n á kọ́kọ́ lọ mọ́ ara wọn bí cross, bí X wọ́n máa fi síra, wọ́n máa lo mọ́ ara wọn. Bí pe wọ́n ń lọ mọ́ ara wọn, pé wọ́n máa fi sí apá kan, èyí tó wà lápa, èyí tó wà lápa apá ọsan, eh ọ̀tún wọn a fi sí apá òsì, èyí tó wà lápa òsì máa ń fi sí tí ọ̀tún. Bọ́ ìbọn yẹn máa máa ṣí lọ tí wọ́n máa fi ṣẹ, eh tí wọ́n máa fi so okùn bàtà wọn tí wọ́n ń lò.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ mi jẹ́ nǹkan tí mo fẹ́ràn torí pé ó tóbi tó. Ó máa gba àwọn ohun, ohun èlò àwọn tí mo fi ń ṣiṣẹ́. Aa dẹ gba, ó tún máa gba, eh, ẹ̀rọ abani--ayelujara iyẹn ti kọ̀m̀pútà. Ó máa gba kọ̀m̀pútà mi àti, àti, eh, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Tín bá kó gbogbo ẹ̀ sórí tábìlì yẹn, ó máa gba. Ó tóbi tó, ó dà?

Èmi bí mo ṣe wà báyìí, ǹkan tí ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ jẹ́ àyíká tó, àyíká tó, tó wà okay tó, ẹm, tó máa ń fún yan ní ìsinmi tó, tó rẹwà ná, à tí ó dẹ̀ máa ń fún yan ní ìsinmi láti pàápàá jùlọ. Ehm, àyíká tó jẹ pè àti àwọn alábàáṣiṣẹ́ tí, tó máa ń, tó máa ń, ẹm, mọ̀ ọ̀rẹ́, ọn mọ̀ ọ̀rẹ́. Wọ́n dẹ̀ mọ ọ́ bó ṣe ń, ẹm, yínyan, wọ́n mọ ọ́ bó ṣe ń dúpẹ́ lọ́wọ́ èèyàn, àń, fún iṣẹ́ tó ṣe tó dà. Tin ba ṣiṣẹ ti iṣẹ́ yen baa, to da to ba da, mo, tọn ba ti, tọn ba ri.

Mo rántí ọ̀rẹ́ mi kan tajọ ṣe ewé adẹ̀tún á jọ lọ ilé ìwé ni. Ilé ìwé, ẹ, ipélé kejì, ilé ìwé ipélé kẹta yẹn, ilé ìwé gíga yunifásítì ajọ lọ ni. Mo rántí ẹ̀ torí pé, ẹ, ẹni tí tá-tajọ máa ń ronú ni, tajọ máa ń ronú papọ̀. Ronú wa papọ̀, ọjọ mọ́ ara wọn, ajọ mọ wọ́ ara wa. Aà, ó dẹ̀ ti ṣe díẹ̀ tà tí mo tí mo ti mọ ẹni yìí, o ti pẹ gan láti ìgbà tá a kéré. Òun ti, òun ni mo mọ̀, òun ni mo ti mọ̀. A ó dẹ̀ rántí ẹ̀ pé, ẹ, pé ó jẹ́ ẹnìkan tó fẹ́ràn oúnjẹ gan, fẹ́ràn oúnjẹ, ó dẹ̀ fẹ́ràn ọlọ́hun náà.

Se o maa n lo ero ìdákẹ́jẹ́? Sé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń lo àwọn eh, àwọn eh, ẹ̀rọ ìdákẹ́jẹ́. On jẹ́ eh, tó wà lórí, tó wà lórí ehm, fóònù mi yẹn, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Tí n ba fẹ́ ṣiṣẹ́, tí n bà fẹ́ kí àwọn èèyàn máa pe mi kan máa dá mi láàmú, mo kan máa lo ẹ̀rọ tó wà lórí ẹ t, ti ìdákẹ́jẹ́ kó má maá, kó má, káàgo mi má dùn tọ́n bá pè mí, mo máa ń lò ó.

Bó ṣe ń rí lára má ń jẹ́ ǹkan tó, tó dára gan, torí pé, tí ènìyàn bá, tí ènìyàn bá rìn ìrìnàjò, or tí ènìyàn bá lọ sí ibòmí, tó bá ń padà lọlé, inú rẹ̀ má ń dùn ni. Torí pé ó mọ̀ pé, lẹ́yìn ọdún díẹ̀ or ìgbà díẹ̀, tóhun bá lọlé, bó se n lọlé, òun fẹ́ lọ mọ̀, ó fẹ́ lọ ri àwọn òbí àti àwọn òbí, àwọn ará, àwọn ẹbí, àwọn ọ̀rẹ́ tán jọ dàgbà. Inú ẹni náà má ń dùn, ó má ń dùn gidigidigidi nítorí ó mọ̀ pé ó máa fi ayọ̀ àti ẹ̀rín, ẹ̀rín àtàyọ̀ fi kí wọn káàbọ̀. Inú wọn á dùn sá.

Ṣíṣe oúnjẹ pẹ̀lú, pẹ̀lú iná igi àti iná èédú, méjèèjì o fi bẹ rọrùn náà, kò fi bẹ rọrùn. Àmọ́ ayé òde òní, a ti ń lò ǹkan tó ń pè ni gas, iyẹn ti rọrùn díẹ̀ jù didana igi àti, àti èédú. Didana igi àti èédú jẹ ǹkan tí àwọn bàbá bàbá wa ń lo láàyè àtijọ́, kò dẹ̀ rọrùn nígbà náà. Ká tó dànù yẹn, ká tó dànù, kò tó, kò tó múná, kò tó bẹrẹ sí ní jó, ó má ṣe diẹ.

Tí a bá fẹ́ gbé oúnjẹ kalẹ̀ fún àlejò, nkán tí a máa ń kọ́kọ́ ṣe ni pé a máa kọ́kọ́ gbé tábìlì tó máa gbé oúnjẹ sí, a máa kọ́kọ́ gbé síwájú wọn. A wa fún wọn lómi, omi. Ẹni tí ó kéré jù nínú ẹ́bí yen, ó máa gbé omi lọ fún wọn. Omi máa wà lórí tábìlì. Then ama wa gbe, ìgbà ge la to ma gbe oúnjẹ wa, a ma gbe oúnjẹ fún wọn. A wa sọ fún wọn pé kọ́ń bá wa fi ifẹ́ jẹ o, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ẹni tí ó ní ipa lórí mi gidigidi, ó jẹ́ ẹnìkan tí mo pàdé, ọ̀rẹ́ tímọ́tímọ́ mi kan tí mo pàdé nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ní ilé ìwé kan. Ìgbà yẹn a máa ń sọ̀rọ̀, àmọ́ aa fi bẹ́ẹ̀, a fi bẹ́ẹ̀, a sú mọ́ra wa báyẹn. Bí ọdún mélòó kan sẹ́yìn, òun ni a ṣè bẹ̀rẹ̀ sí ní, a wá sú mọ́ra wa gan-an. Ẹnìkan tí mo mọ̀ pé ó ní ipa lórí mi, àwọn ènìyàn jẹ́ ẹni tó lóye, tó dẹ̀ fẹ́ràn, tó fẹ́ràn èèyàn, tóń, wọ́n wá very caring náà.

Nibo ni o fẹ lọ si ìsinmi, nibo ni o ti fẹ lọ se ìsinmi. Ìlú Maldives tàbí Santorini òun ní mo fẹ́ lọ se ìsinmi. Ìlú àwọn, ìlú dàhùn ni wọ́n máa ń lọ láti lọ fún vacation tàbí um fàájì. Teeyan bá fẹ́ lọ gbá fàájì tàbí vacation, Maldives lón máa ń lọ. So Maldives lemi náà fẹ́ lọ.

Irú ẹ̀bùn tí èmi máa ń fẹ́ràn láti fún èèyàn ni ẹ̀bùn tó máa ṣe ànfààní fún ẹni tí mò ń fún. Tí bá mọ̀ pé ènìyàn kan, tí bá, tí bá fẹ́ lọ kí ẹni tó ṣẹ̀ bímo, mo máa ń ra aṣọ ọmọdé f'ẹ́ni náà, tàbí kí n ra, kí n ra àwọn nǹkan tí ọmọ yẹn máa nílò, oun ni mo máa ra lọ. Rárá, tàbí kí n fún ẹni náà lówó. Tin bá fẹ́ni náà lówó, yóò mọ nǹkan tó máa fi owó ṣe fún ẹ.

Suru jẹ́ ǹkan tí, tí ó máa ń mú, ó máa ń mú à, ìfọ̀kànbalẹ̀ bá èèyàn àti àwọn, àwọn èèyàn ṣá. Suru jẹ́ ǹkan tó, tó da gidi gan ni. O kan jẹ pé púpọ̀ ninù wa ò mọ ǹkan tí suru jẹ́. A mọ̀, púpọ̀ ọ̀nù wa, púpọ̀ ọ̀nù wa ò ní suru yìí. Ìgbà ti a nílò ìṣòro, a nílò suuru ni gbogbo ìgbà gbogbo wa ládẹ̀ ní, la ní suru náà. O kan jẹ́ pé púpọ̀ ninù wa ò fẹ́ ní suru.

Dodo àti ọ̀gẹ̀dẹ̀ méjèèjì fẹ́ jọra, o kan jẹ́ pé ikan tóbi jù ikan lọ. Ọ̀gẹ̀dẹ̀ jẹ́ ǹkan tá a máa ń jẹ, takan máa bó àwọ̀ rẹ̀, a de máa ń jẹ ẹ. A máa ń jẹ dodo, a máa ń jẹ ọ̀gẹ̀dẹ̀. A lè jẹ ọ̀gẹ̀dẹ̀ bíi fún snacks, fún ìpanu. A de lè jẹ bí i oúnjẹ náà. Dodo lápá kejì, ìyẹn tó tóbi ni àwọn kan máa ń jẹ o kan jẹ́ pé ó máa ń dùn tí eeyan bá dín. A máa fi òróró sínú pọ́ọ̀tì àti tàbí frying pan, a de máa dín. Kò dẹ́ kí n gba ìṣẹ́jú púpọ̀ díẹ̀ ni, bí i ìṣẹ́jú díẹ̀ ni bí i.

Bí mo ṣe ń wà, ohun tí ó sọnù ni pé tí n bá, tí bá wà nǹkan, nǹkan tí emi màá kọ́kọ́ ṣe ni kí màá kọ́kọ́ jókòó náà. Màá kọ́kọ́ jókòó, màá wá ronú bí i tí mo tó lè, tó lè wà. Ibi tí mò ń fílè si tẹ́lẹ̀, nǹkan tí mò ń ṣe kí n tó bẹ̀rẹ̀ sí ní wà kini yẹn. Pe ah, kó possible pé, boya mo tí mo mú, mo mú dá nígbà tí mo lọ sí ibẹ̀ yen, mo dẹ̀ ti fi lè. Bí màá jókòó, mó máa ronú, máa ronú náà, ma kan ronú. Ki n to bẹrẹ si ni wa nkan igbamii mo maa n wa timba ti ronu tan ma wa rántí ibi ti mo fi si ma de wa igbamii ti n ba ronu ronu ti n ba ri, makan ma wa gbogbo ibi kan ti mo ni ero wípé o le wa.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Gbogbo ibi iṣẹ́ ni àwọn ìṣòro wà, àwọn ìṣòro, àwọn ìṣòro, ìṣòro pọ̀ ní ibi iṣẹ́ o, bí emi ṣe máa ń kojú ẹ ni pé mo máa ń fi ifọkanbalẹ, mo man fi sùúrù kojú àwọn kìíní yìí àti ìgbéyèwò tó jọjú, mo máa ń farabalẹ̀ gbé àwọn nǹkan yèwò, máa ti gbé ìyèwò pé okay, pé kí ló ń ṣẹlẹ̀ gangan. Màá de tún rò pé báwo ni mo ṣe le ráwọn kìíní kankan ṣe.

Bí a ṣe ń bá ara wa sọ̀rọ̀, bí a ṣe ń sọ̀rọ̀, bá ṣe ń bá ènìyàn sọ̀rọ̀ láyé àtijọ́, ìyẹn tẹ́lẹ̀ àti bóye wà báyìí níìsín pẹ̀lú, ehn, ayé òde òní, ó yàtọ̀ gidi gan. Torí pé tẹ́lẹ̀, a máa ń fi, máa ń fi kíkọlé, a máa ń kọ lẹ́tà sí ara wa ná. A máa ń kọ lẹ́tà sí ara wa. A dẹ tún máa ń lo, ehn, ìlù, ìlù. A máa ń fi ìlù, a máa ń fi ìlù ṣe. A dẹ tún máa ń lo nǹkan bí, ehn, bí agogo. Ìyẹn táwọn, ehn, ìránṣẹ́ ọba máa ń lò nígbà yẹn láti fi, fi jíṣẹ́. Ǹkan tá a ń lò tẹ́lẹ̀ nìyẹn. Bọ̀ níìsín, ehn, ayé, ayé ti wà modernized, ehn, a máa ń lo àwọn ẹ̀rọ ayárabíàṣá, irú bí, ehn, bí, ehn, bí fóònù tá a ń lò. Ìyẹn, ehn, ìyẹn kí lọ̀ ń pẹ́ gan mo tí gbagbé. So fóònù tá a ń lò níìsín a le fi pe èèyàn níbí kí bí tẹ́ní náà bá wà, yóò gbọ̀. A dẹ́ sọ̀rọ̀, a dẹ́ ń text ara wa ná.

Kí agbára tó padà sí, sí ẹǹ sí ara èèyàn, tí tó n tó ń ṣàárẹ̀, tó ń ṣàárẹ̀, ìyẹn tí ẹǹ to ń tó ń ṣàárẹ̀. Tó bá ti-- ó máa n ṣe díẹ̀, ó máa n ṣe díẹ̀ náà. Àmọ́, um, ní pele kí pele, díẹ̀díẹ̀ ni. Díẹ̀díẹ̀ ni agbára máa n padà sí ara èèyan. Ẹǹ ẹǹ àwọn àwọn tó bá wà ní ICAN yẹn, àwọn ẹbí ará àwọn ọ̀rẹ́, àwọn lọ́ máa ń ló lè jẹ́ kí kiní kí agbára tètè padà sí ará èèyàn. Bọ́ ẹyin, bọ́ ẹyin tọ́jú ẹnìyàn, wọ́n máa tọ́jú ẹni náà. Ẹm̀ ṣé tí oúnjẹ ni, ṣẹ́ tí omi tó n mu, wọ́n ṣá máa mọ́jútó gbogbo nǹkan tó ń jẹ, nǹkan tó ń mú. Wọ́n á make sure pé ó ń sùn. Nígbà tí ó tẹ́, tó yẹ kó sùn, ó ń ṣe exercise. Pẹ̀lú gbogbo lé yí, um, kò ní pẹ́ jù tí agbára fi padà sí ara ẹni tó ń sà, tí ń, tí ń ṣàìsàn.

Ẹn, oúnjẹ tó ṣẹ́kù mo máa ń tọ́jú ẹni. Kò dára kéèyàn máa, ẹǹ kó máa fi oúnjẹ sòfò. À, ọ̀rẹ́ mi kan wà tójẹ́ ń pe, "Ẹ bá mi ò ṣòfò" ló máa ń pè. Torí pé kò kín jẹ́ kó ń jẹ ṣòfò rárá, kò lè jẹ́ kó ń jẹ ṣòfò. Eh, kàkà kó ṣòfò, ó máa jẹun tójẹ́ ń pé, ó máa sun. Kí ó kó da kí ọmọ máa fi oúnjẹ ṣòfò. Tí bá, tí èmi bá ti jẹun, tí m bá ti yó, ẹǹ, mo máa ń tọ́jú ẹ̀ ni. Tí ǹ bá lè jẹ́, àwọn tó wà, ẹǹ, àwọn tó wà nílé, wọ́n á jẹ.

Aṣọ tí ìdílé máa ń wọ ní àjọyọ̀, boyà ti, tí ìgbéyàwó ni o, boya ti ọjọ́ ìbí tàbí nǹkan kíkan, àwọn ẹbí ló máa ń mú aṣọ. Wọ́n á lọ sọ́jà, wọ́n á mú aṣọ tó je pé, tó máa fi kó àǹkóò, ìyẹn tí gbogbo wọn máa wọ̀, wọn máa, wọn a tà fún àwọn tó máa, tan fẹ́ rà. Wọn máa wọ̀ wọ́n a kó àǹkóò. Ìyẹn ló ń pè ní aṣọ ẹbí níbi ti, ní apá ibi tí èmi wà. Aṣọ ẹbí là ń pè, wọ́n á ń pè é ní aṣọ ẹbí. Aṣọ tí àwọn ẹbí àwọn tẹ́lẹ̀, àwọn aṣọ, àwọn ẹbí nìkan ló máa ń wọ̀. Òpò níìsín àwọn ẹbí máa wọ ìtọ́ máa wọ̀, ìgbà mí wọ́n á jọ wọ aṣọ kan náà pẹ̀lú wọn, wọ́n máa ta aṣọ yẹn fún gbogbo èèyàn. Ìgbà mí wọn máa mú imi, ẹbí máa mú mi, wọ́n máa wa mú èyí tí gbogbo àwọn èèyàn máa rà, tan máa wọ̀.

Àkókò mélòó ni o máa ń lọ sùn? Ni o máa ń sùn. Àkókò mélòó ni o máa ń lọ sùn? A, èmi ò fi bẹ́ẹ̀ ni. Kò sí pé mo ní, a, àsìkò tó, àsìkò pọmíle kan tí mo máa ń sùn. Tí bá ti, tí bá ti pé ó ti, e, ọjọ́ alẹ́ ti ọ́, ọjọ́, ọjọ́ ti ṣú, pé, a, alẹ́ ti lẹ́ tàbí ilẹ̀ ti ṣú, èmi á lọ. Tí bá ti ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe tán, kan bí i mo máa ń lọ sùn, sà. Bọ ìgbà mi ikan bí i ago mẹ́fà alẹ́, mo máa ń sùn.

Ri ìran ìdílé lọ́wọ́ pẹ̀lú owó jẹ́ ǹkan tó da gan. O kàn jẹ́ pé púpọ̀ nínú wa ò mọ̀ pé ǹkan tó dà gidi gan ni. Tí wọ́n bá ti lòwó báyìí, owó yẹn ti ara wọn nìkan ni, kò dẹ́ yẹ kó rí bẹ́ẹ̀. Ẹn, tí mò ń fi owó ran lọ́wọ́ kò ṣe pé mo lè ẹni kan pàtó, tí mò ń fi ẹni kan pàtó tí mò ń fún ẹni ran lọ́wọ́, gbogbo ẹ̀yàn ni ẹnikẹ́ni tó bá ti nílò ìran lọ́wọ́ tí mò lè ṣe, mò máa ṣe. Ẹ̀, kò sí ǹkan tó yí padà báyìí torí pé wọ́n máa ń fẹ̀ mí, more han, mo máa ṣe fún àwọn tí mò lè ṣe fún.

Ẹ, àwọn, bé mi ṣe máa ń lo ọjọ́ ojò, nipé tí ń bá wà níta, tí ń bá lọ ibi iṣẹ́. Tó jò bá ka mi mọ́lé, à, mo máa sọ ọjọ́ yẹn di ọjọ́ tí mo máa ṣiṣẹ́ láti ilé ni. Ìyẹn táwọn orílẹ̀-èdè gẹ́ẹ́sì máa ń ní, wọ́n máa ń ní work from home. Mo máa ṣiṣẹ́ láti ilé. Máa kọ́ pe wọ́n níbi iṣẹ́ pé mi ò ní lè wá, pé torí òjò yẹn kò máa ba pa èmi àti, ẹǹ àwọn nǹkan tí mò ń gbé. A, ṣó mo máa wà nílé, mo lè, mo lè máa ṣiṣẹ́. Tí bà ń ṣiṣẹ́, mo lè lo, mo lè máa mú àwọn nǹkan gbígbóná bíi tíì gbígbóná láti lè mú, à, kí òtútù má mú mi. Máa ń ṣe ìyẹn. À, mo dẹ̀ máa wọ aṣọ tó, tó, ẹǹ, àwọn aṣọ tí ò fẹ́lẹ́ kí òtútù má bá wọ, wọ inú ara mi.

Ọbẹ̀ ẹ̀gúsí, ọbẹ̀ ẹ̀gúsí jẹ́ ǹkan tí, ọbẹ̀ kan tí gbogbo, gbogbo èèyàn fẹ́ràn, gbogbo wá fẹ́ràn ọbẹ̀ ẹ̀gúsí. Ọbẹ̀ ẹ̀gúsí jẹ́ ǹkan tí tí ẹ bá fẹ́ sè, kó fi bẹ́ẹ̀ lọ, kò le bá yẹn náà. Te bá tí dà epo sínú, ehm, pot tí ẹ máa fi dáná yín, pot tí ẹ fi ń dáná, e má jẹ́ kó gbà díẹ̀. Ẹ má dà, ẹ́, ẹ̀gúsí tí ẹ fẹ́ dà sí, ẹ má fi ẹ̀fọ́ tí ẹ fẹ́ fi sè àti àwọn, àwọn ohun tí ẹ máa fi sè, tí ẹ bá fẹ́, tí ẹ fẹ́, tí ẹ fẹ́ fi sè boyà, ẹran tàbí ẹja ni, magí, iyọ̀, ata, oti tan ẹ kan má filẹ̀ kó ṣe díẹ̀, oúnjẹ ti delẹ̀, oúnjẹ ti délẹ̀. Kí ẹ wá fi ǹkan gédí lé, kí ẹ fi boyà àmàlà tàbí iyán tàbí fufu, ọr ebá, kí ẹ fi tàbí pando, kí ẹ fi, kí ẹ fi, ẹ́, kí ẹ fi bá lọ. A iyen ó dábẹ́, kí ẹ má wẹ́ lọ.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn mi nítorí pé lẹ́tà jeẹ́ nǹkan tí èmi fẹ́ràn. Mo fẹ́ràn kí a máa, kí a máa kọ lẹ́tà. Mo fẹ́ràn kí a máa kọ lẹ́tà, kí a máa kọ stòòrí. Mo máa ń kọ lẹ́tà dáadáa. Mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn dáadáa.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Ǹkan tí mo máa ń kọ́kọ́ ṣe láàárọ̀, láàárọ̀, à, kí n tó lọ ibi iṣẹ́ tàbí tí n bá wà n lé, mo máa ń kọ-- tí mo bá kọ́kọ́ jína, màá gbàdúrà kí Òóṣè kòkò. Ò dá kí eeyan máa gbàdúrà, tí n bá ti gbàdúrà tán, màá mú omi. Ìgbà míì, màá kọ́kọ́ mú omi náà torí pé ago ára wà nílò omi. Mo bá ti mú omi tán, màá gbàdúrà, màá wẹ̀, máa dẹ̀ bá temi lọ fún ọjọ́ yen.

Irú etígbọ́ wo ni o máa ń lò? Irú etígbọ́ wo ni o máa ń lò? Irú etígbọ́ tí èmi máa ń lò, irú àwọn, àwọn etígbọ́ tí ò kí ń lókun yẹn, òun ni mò ń lò. Tó ń lókun, òun ni mò ń lò tẹ́lẹ̀. Èyí tí mò n lo báyìí bí a ṣe n sọ̀rọ̀, em àwọn etígbọ́ tí kò lókùn ni, a àwọn elédè gẹ̀ẹ́sì máa pèé aw-- wọn máa pèé ní airbuds tàbí airpod òhùn ni mò ń lò. Eh, èyítí mò ń lò òhunní náà ní pé, TWS, eh, brand ni mò ń lò. Mo dẹ́ fẹ́ràn ẹ́ torí pé ó ní, ẹm, ẹm, ohun tó máa ń gbé jáde dàa gan, tó ní good quality.

Títọ́jú aṣọ jẹ́ ǹkan tí tó dáa gan, o dáa gidigan gan. Em, èmi tí n bá ti wọ aṣọ, ìgbàkígbà tí n bá wọ aṣọ, tí n bá dé láti ibi tí mo lọ, màá kọ́kọ́ sa aṣọ síta náà. Mi ò ní padà wọ̀ ọ́, but mo máa sa síta nítorí àwọn ògùn, àwọn, eh, òg-- ẹ ti máa lá, mo ti máa lá àgùn gidì sórí ẹ, mo máa sa. Tí bá dẹ̀ fẹ́ fọ, tí bá ti-- ìgbà tí mo máa fọ, mo máa fọ. Tí ó bá ti-- mo máa fọ, mo máa sa sí, sínú orun. Tí ó bá ti gbẹ, mo máa fi, eh, ìlọ aṣọ, mo máa fi ń lọ. Ìyẹn pressing ironn. Láti lọ tán, ìgbà mí mọ máa hang rẹ̀ sórí, ah, hanger tàbí kí n, kí n, ah, mo máa, mo máa tọ́jú ẹ sínú báàgì. Ti bá dẹ̀ ní lo ẹ, mo máa gbe jáde.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìpàdé lórí fóònù dáadáa. In fact, mo ní, ó nìkan tí mo tú, tí mo ṣe léènì gan, tí mo se léènì. Ehn, ó máa ń jẹ́ kí, kò kín ń jẹ́ kí èyàn ná wó owó mọ́tò, ehn, kéyàn máa wá àwọn aṣọ tó máa wọ, gbogbo ǹkan bá yẹn so mo fẹ́ràn á dáadáa nítorí pé kò kín ń mú kí èyàn máa, ehn, comma disturb ààrẹ.

Ṣé o máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Ṣé o máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Wípé ó ní, a em, ọ̀rọ̀ àwọn Yorùbá kan tó ní: "Ẹni tí ó bá bèrè ọ̀nà kì í ṣìnà". Aà so, tí mo bá lọ síbi kan tí mi ò bá mọ ibi tí, tí n bá mọ̀nà tàbí tí n bá ń lọ si--, tí n bá dé bẹ̀ tó bá ń rú mí lójú, tó ń rú mí lójú, mo máa bèrè ọ̀nà kí ń má ba sọnù.

Lérò temi, orí ìtàgé, eré orí ìtàgé àti, àti eré orin. Ah méjì, ah o ṣe ó ti di ẹ di ẹ náà tí mo ti lọ sí, ah tí mo ti lọ wo wọ́n. Ìgbà tí mo wà ní school ni mo, ah ti máa, ti máa rántí ìgbà tí mo sì wà ní ah school, ní ilé ìwé gíga tí mo lọ sí faculty àwọn arts. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni eré ìtàgé and ọ̀tún-ún ni ah musical yẹn, eré orin. Èrè ìtàgé àti eré orin jẹ ìgbádùn to ní ìtúmọ ni àmọ́ tí n bá máa mú kan, eré ìtàgé yẹn, mò máa, mo máa lò fún eré orin, nítorí pé orin máa, máa ń bá yàn sọ̀rọ̀, máa ń bá yàn sọ̀rọ̀ gan-an, bẹ́ẹ̀ ni ìtumọ̀.

Àyípadà ojú ọjọ́ máa ń, máa ń mú kí, kí àwọn èèyàn kí wọ́n-- kí mood wọn change. Tó bá rò, ìgbà tó bá rò, ẹ mọ̀ pé t'ójò bá rò, àwọn èèyàn ma fẹ́ wà nínú ilé torí òtútù. Nítorí òjò yen kó má ba à pa wọ́n, wọ́n á wà nínú ilé. So gbogbo ibìkan kò máa dá kẹ́. Àwọn èèyàn á- in fact àwọn ìkan á máa sinmi. So ó máa n mú kí mood èèyàn change and tórùn bá dẹ̀ mú dáadáa, àwọn èèyàn, àwọn, àwọn míì máa wà nínú ilé. Wọ́n a sá máa sisé, wọ́n á wà nílé, àwọn nǹkan tí won ò like oru rárá wọ́n á wà ní ta. Wọ́n á kàn jókòó síbì kan kí atẹ́gùn máa fẹ́ wọn. Ojú ọjọ́ máa ń jẹ́ kí mood èèyàn change. Nkan tí èmi màá n ṣe ni pé mo máa ń mu omi dáadáa, mo màá ń jẹun. Tí tórùn bá mú dáadáa, máa wá nǹkan tó tutù, mo máa mú tábí kí n mù nkan tó tutù. Tí tọ́jò bá ń rò, tó bá tutù, mo máa mu nǹkan tó gbóná láti lè mú ara mìi kó.

Bí i obìn tó làgbà, àwọn nǹkan pàtàkì ló yẹ fi lé àwọn ọmọ lọ́wọ́. Àwọn nǹkan bíi: báa ṣe ń kíyàn, báa ṣe ń báyàn sọ̀rọ̀ báa ṣe ń ṣe báa ṣe ń gba. Àlejò dáadáa, bá ṣe ń kí wọn, bá ṣe ń gbàlejò, bá ṣe ń bá àwọn èèyàn lò, bá ṣe ń fi sùúrù bá yàn gbé àwọn owo kíni, gba àwọn kíni yìí, bá ṣe ń gbé pẹ̀lú ẹ̀míìrẹlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì nínú ayé wa tí a gbudọ̀, ẹm, tí a gbudọ̀ fi lé àwọn ọmọ lọ́wọ́.

Ibi tí mò ń gbé, ìrù ilé tí mò ń gbé, àwọn ẹ̀lede gẹ̀ẹ́sì máa ń pe è ní bungalow, kì n ṣe upstairs. Ilé tó ní àwọn yàrá púpọ̀. Yàrá tó wà ní ilé mi fẹ́ tó bí i, bí i márùn-ún, márùn-ún, bẹ́ẹ̀ ni márùn-ún ni mò ńi, yàrá márùn-ún oun ni, a ní féèrèsè, fèrèsé tó wà ní apá, apá ọ̀tún mi. Ta bá wo láti fèrèsé yẹn kò sí ilẹ̀ ni, oko wà nbẹ̀. At anytime n taa ma ri niyẹn, a dẹ́ tì wà nbì báyìí, ó ti ju bí i ọdún, ọdún mẹ́fà lọ ó ti jù lọ.

Ṣé WiFi rẹ yàrá tó? Ṣé WiFi rẹ yàrá tó? Bẹ́ẹ̀ni, WiFi mi yàrá tó. Nítorí pé mo ti ń lo, mo ń lo, eh, nǹkan tí wọ́n ń pè ní 5G. 5G kì í ṣe 3G àti 4G tí àwọn èèyàn ṣì ń lò. Àwọn kan ṣì ń lò 2G gan. Bó ṣe pọ̀ sí, bó yẹ pọ̀ sí ni ó ṣe máa yàrá tó. 5G ni mò ń lò, ó de yàrá dáadáa.

Mo máa ń mu omi, mo máa ń mu omi dáadáa lójoojúmọ́. Ojúmọ́, mo máa ń mu omi dáadáa. Ah! Mo máa ń mu ó kéré jù máa ń mu gíláàsì mẹ́jọ tàbí lítà méjì lójoojúmọ́. Nítorí pé o-omi jẹ́ ǹkan tó dáa láàgò ara èèyàn. Ta bá mú omi, a máa wà dehydrated. Iyẹn, ẹm, ó-ó túmọ̀ sí pé kò sí omi lára èèyàn. Omi, omi tó wà lára ẹni náà tí ó ti gbẹ tàbí ó ń lọ. Bí a bá mú omi lóòrèkóòrè, ó máa ń mú kí, aàh, karama ṣiṣẹ́ bóye, bó ṣe yẹ kó ṣe rí lọ́. Èmi máa ń mu dáadáa. Èyí ó kí ń dúró dèyàn. Ehn, kí wọ́n rán, rán mi létí kí n tó mu omi.

Mi ò gbudọ̀ pàrọ̀ bí eró tèmi o. Orin, orin ìgbà yìí, orin tí ó ní ìtumọ̀ ni. Àwọn orin tọ́ ń kọ báyìí, àwọn orin tí ó ní ìtumọ̀ rárá ni. Tabá gbe yẹ̀ wò pẹ̀lú láwọn orin ayé àtijọ́, máa ríi pé orin ayé, ti--ta--re--- orin ayé àtijọ́, máa n kọ́yàn ní ìmọ̀ gidi. Àwọn èèyàn máa ń sọ̀rọ̀, wọ́n máa ń kọ́yàn ní ǹkan, wọ́n máa ń tọ́yàn sí, em tọ́yàn sí ǹkan tó dá, ìlànà tó da. But àwọn orin tọ́ ń kọ níìsín, àwọn orin òṣì ni. Bi wọ́n ò bá sọ̀rọ̀ obìnrin, wá a sọ̀rọ̀ báṣe máa rówó, rówó, em owó kíákíá. Àwọn ǹkan tí ó kì í n, tí ó dá ni wọ́n ń kọ báyìí.

Àwọn èròjà jẹ́ ǹkan tí a máa fí n dáná, a dè máa n, tí a bá fi àwọn èròjà tó pé sínú oúnjẹ, irú oúnjẹ yẹn ò le, kò le ní, kò le, kò le dára tó lẹ́nu, kò le tó le, kò lè dùn. Àwọn eronja bi ata, bi alubosa, maggi bi isebe, iyo bebelo. Wọ́n de máa n ta àwọn kíní yìí ní, ní àwọn lojà, àwọn ọjà tí ó, tó wà lẹ́ní, àyíká wa.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìtagbangba? Iṣẹ́ ìtagbangba ṣé mo fẹ́ràn ṣá, a, mí ò ní parọ́, mi ò fẹ́ parọ́, mi ò fẹ́ tán wá, mi ò fẹ́ràn iṣẹ́ ìtagbangba, gẹ́gẹ́bí ìwẹ̀ ẹni tí èmi jẹ. Mi ò kín fẹ́ fọn fọn rere, mi ò kín fẹ́ fọn fèrè ara mi. Mi ò kín fẹ́ kí àwọn èèyàn mọ̀ nǹkan tí mò ń ṣe, tí màá ń ṣiṣẹ́, mo fẹ́ máa ṣẹ́, dá ọ́n nílò kí ni. Bíẹ̀díẹ̀

Tí bá fẹ́ fi ara mi hàn, tí bá fẹ́ iyẹn, tí bá fẹ́ àwọn ẹlẹ́dẹ geesí máa ní introduce, ti bá fẹ́ fi ara mi hàn fún àwọn èèyàn, ah, àlàkókò, máa kọ́kọ́ kí wọn na. Nítorí kìkí ṣe nǹkan tó ṣe pàtàkì. Pàápàá jù lọ níbi, ah, ní, ah, ní, ní, ah, lọ́dọ̀ àwọn Yorùbá. Wọn kì í fi kíki ṣeré. Àwọn Yorùbá lè kíyan pá. Ti ba kọ́kọ́ kí wọn pẹ̀lú, eh, pẹ̀lú ọwọ́. Màá fọwọ́, màá bọ̀wọ́ fún wọn, màá kí wọn. Ti ba ti kiyan tan, maa wa so fún won ni iru iṣẹ́ ti mo n se, àwọn nǹkan ti mo mo, àwọn ah, àwọn ìmọ̀ kekeke, gbogbo e ti mo mo, mo maa je kon mo ti bá ti wá ṣe yẹn tán, ah, nǹkan tí mò ń ṣe, máa ṣàa jẹ́ kí, eh, máa mẹ́nu bà àwọn nǹkan tí mò ń ṣe, tí mo dẹ̀ mọ̀, ah, tí mo le ṣe. Hmm.

Oko, oko ńlá tí mo mọ̀, àwọn oko pọ̀, loríṣiríṣi níbi tí mo wà. Àmọ́ ó ní oko kan tó, tó gbajúmọ̀ gan-an, tó jé pé àwọn èèyàn mọ̀ dáadáa. Oko yen jé oko ti ààre orílè èdè yíì télè, ìyen President Olúségun obásanjó. Wọ́n ní oko ńlá kan ní ìlú Ọ̀tà. Ìyẹn jẹ́ Obásanjó Farm. Oko tí mo mọ̀ nìyẹn tó tóbi tí àwọn èèyàn mọ̀ dáadáa. Wọ́n ń gbin àwọn ǹkan, wọ́n dẹ̀ ń sin àwọn, àwọn ẹranko, ẹlẹ́dẹ̀ o, ewúrẹ́ o, àgbò, gbogbo ǹkan tán lè. Tán, tán, tán sìn wọ́n sin wón n bẹ̀ náà.

Aṣọ tí à ń wọ̀ ní ọjọ́ pàtàkì, lá tí nbá ní kí n ṣàlàyé aṣọ tí à ń wọ̀ ní pàtàkì, mo, mo lè má ṣàlàyé ẹ̀ gan torí àsìkò. Àmọ́, aṣọ ta máa ń wọ̀, ehn, ní ọjọ́ pàtàkì, ehn, ó máa ń dára gan ni lára wa torí pé a ti ma fi ama farabalẹ̀ ran, ta bá ran tán. Àá wá lọ̀ọ́, ìgbà míì a ma fẹ̀gẹ́ si, yóò, ó ma ń dúró dáadáa lára wa. À ìgbà tí a dẹ̀ ma ń wọ̀ọ́ ni ìgbà tí a bá ní òde pàtàkì tàbí nǹkan tó ṣe pàtàkì, ìgbà yẹn la máa ń wọ̀ọ́.

Ṣé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn jí mi ò ní paró o. Kò rọrùn láti darí àwọn ènìyàn. Àwọn ènìyàn ló ṣòro jù láti darí. Nítorí pé àwọn kan á máa gbọ́ sí i yín lẹ́nu, àwọn apá kejì, àwọn míì ò ní gbọ́ sí i yín lẹ́nu. Àmó kí la máa ṣe. A máa, a sá ma fi sùúrù. Nítorí tí èèyàn bá fẹ́ darí àwọn ènìyàn, ẹni náà máa nílò láti wà, ó máa nílò láti ní ìsinmi gan. Á ní ìsinmi, á dẹ̀ jẹ́ ẹni tó ṣe olóòótọ́. Ara ǹkan tí a lè ṣe ta máa fi, ẹni tó ń listen sí nǹkan tí wọ́n ń sọ ló lè dárí àwọn ènìyàn.

Èmi ò ń ṣe, èmi ò ń ṣe ẹni tí ó, tí ó ń jẹun níta báyẹn. Àmọ́, ó ní, eh, ilé oúnjẹ kan tí mo ti ra oúnjẹ nígbà tí mò ń jáde, tí mò ń, tí mò ń rìnrìn àjò. Ah, oúnjẹ wọn, wọ́n ń ta, eh, b'ọ́n ṣe ń ta oúnjẹ yẹn, síbí. Lọ́ fin, tán, síbí kan ó ní iye tó ma, tó, eh, tó bá dé. Síbí méjì ó ní iye tó bá dé. So, mi ò lè sọ pàtó. Torí pé ẹ mọ̀ pé ó máa ń yí padà. Price àwọn nǹkan, iye nǹkan ń yí padà. Mi ò le sọ ní pàtó iye tó ń jẹ́ báyìí. Eh, ìgbà tí mo ti jẹ ẹ́ ó ti ṣe díẹ̀ náà. Ó dà pé, ehm, ehm, ọdún tó kọjá sẹ́yìn ni mo jẹ́ last.

Ó da, nǹkan tó dá ló yẹ kó jẹ́. Ó kan jẹ́ ń pé lílo fóònù fún àwọn ọmọ kékeré, àwọn ọmọ ewé, ah, ó ti wá di nǹkan tí ó da? Ọ̀làjú ti jẹ́ kí àwọn ọmọ, o tí jẹ́ kí ojú wọn là ju nǹkan tó yẹ kón máa fi fóònù wọn ṣe. Wọn ò fi fóònù ṣe e mọ o, nǹkan mìí ni won fi fóònù ṣe. Ọ̀làjú ti ba nǹkan jẹ́. So, tẹ bá bimi, kò da kí ọmọdé láti ewé, ọmọ kékeré kó ni fóònù. Tí kò tó bá lọ ní fóònù, ó máa bàjẹ́, atí ton bá ṣọ́ra.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Sé o máa ń jẹ oúnjẹ tó kù? Bẹ́ẹ̀ ni, mo máa ń jẹ oúnjẹ tó kù àmọ́ kì í ṣe gbogbo ìgbà. Ìgbà mí, mo máa ń, mo máa ń pín fún àwọn, àwọn ẹbí mi, àwọn ọmọ ẹ̀gbọ́n mi. Mo máa ń pín fún wọn. Eh, àmọ́ ìgbà mí, mo máa ń dá ǹkan mi jẹ, mo máa ń jẹ́ torí kò dára ká máa, eh, kó jó máa ṣòfò.

Fún àwọn, fún àwọn tí wọ́n ń ṣè nkan fún ìgbà àkọ́kọ́, mo máa ń kọ́kọ́, mo ma kọ́kọ́ sọ fún wọn nípé wọ́n nílò láti ní sùúrù gangan. Torí pé sùúrù ṣe nǹkan tó ṣe pàtàkì. Tí a bá ń kó nkan, a ma nílò láti wà ní sùúrù. A máa nílò, mo máa n sọ fẹ́ ni náà nípé kó ní ìgboyà. Mo ma gbà á nímọ̀ràn pé kó ní ìgboyà, kó dẹ̀ ní sùúrù, kó farabalẹ̀, kó gba àṣìkò rẹ̀, kó fi àsìkò, kó fi ye àwọn nǹkan wò, kó má bẹ̀ ẹ́ sínú nǹkan kan. Ó da bá yẹn. Àwọn ohun tí kí ló, kí ló, máa fún, máa kí nílò kó máa, kó farabalẹ̀ ṣe nǹkan tó ń ṣe, kó máa ba, ká bàá mọ̀

A ti n bá máa ṣàlàyé fún ẹni tí ó bá fẹ́ lọ sọ́jà láti ibì báyì. Ọjà tó súnmọ́ ibi bayi ju jẹ́ ibi tí èmi wà. Ọjà tó súnmọ́ ibi bayi ju, ẹm, o jẹ ọjà ìju, ẹni náà máa ní kó lọ sí, kó rìn lọ sí, ẹ, sí ojú ọnà kó dá mọ́tò dúró tàbí kẹ̀kẹ́ tàbí ọ̀kadà kó sọ fún wọn pé òun ń lọ sí, ẹ, ọjà ìju wọ́n á gbe dé ibẹ̀. Bí bá ti dé ibẹ̀, ó máa rí ọjà, àwọn tó ń ná ọjà, tó ń ra ọjà, ẹ, ibi tó máa yà sí. Ọ̀kadà yóò gbé dé ibẹ̀ tàbí mọ́tò ó máa sanwó fún wọn wọ́n á lè gbé dé ibi tó ń lọ, ẹ, nǹkan tó bá fẹ́ lọ rà lọ́jà lórí gbogbo.

Ọkọ̀ tí a gùn lọ sí ìlú, ọkọ̀ tí a gùn lọ sí ìlú jẹ́ ọkọ̀ tí ó máa ń ná, eh, ná láti, tó máa ń lọ sí, sí, eh, ìlú kan sí ìlú kan, láti, eh, state kan sí state mìíràn, ìpínlẹ̀ kan títí di ìbòmí.

Ẹ̀pà àti kúlíkúlí. Ẹ̀pà jẹ́ ǹkan tí a máa ń dín, a kò máa dà á sínú. Ó ní, eh, oríṣiríṣi, eh, ọ̀nà tí a lè fi se ẹ̀pà, ta-- tàbí a lè fi yan ẹ̀pà. Àwọn kan fẹ́ràn láti-- wọ́n fẹ́ràn bíbọ ẹ̀pà, pé ẹ kan ṣe ẹ̀pà pẹ̀lú omi, kan fi iyọ díẹ̀ sí i, wọ́n máa jẹ ẹ́. Àwọn míràn dẹ̀ wà wọn o fi bẹ gbádùn ìyẹn. Wọ́n fẹ́ràn láti-- wọ́n, wọ́n, wọ́n fẹ́ràn bí wọ́n máa ń yan ìyẹn. A máa dà, eh, yẹpẹ́ sínú pọ́ọ̀tù, a máa dẹ̀ fi sórí ẹ, tí yẹpẹ́ bá ti gbóná pẹ̀lú ẹ̀pà, àkọ́ń máa ro, a dẹ̀ máa y-- àwọn, àwọn ẹ̀pà yẹn á máa bò tí wọn ṣe ṣe. Eh, kúlíkúlí, eh, ìyẹn, óò dà ń pé ẹ̀pà náà ni, àbí wọ́n máa wá, wọ́n máa, wọ́n máa lọ, wọ́n máa fatà sí i, gbogbo na máa ṣe.